Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Sé mo ti ṣe ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ ọ̀fẹ́ rí ní ọ̀pọ̀ ìgbà. Mo ti ṣe ọ̀fẹ́ fún ènìyàn, mo ti ṣe ọ̀fẹ́ fún oríṣiríṣi àwọn ènìyàn, even ọ̀rẹ́ mi gan, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún rí. Ọ̀rẹ́ mi tí ó ń ṣe kí lorukọ ẹ̀, tó jẹ́ pro-programmer, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún rí.

Ṣé mo máa ń mu àwọn ohun mímu pirọ́tíìnì? Rárá o, mi ò ń mu àwọn ohun mímu pirọ́tíìnì, mi o n mú àwọn ohun tí máa ń mu bí i omi, àwọn nǹkan bíi omi, àwọn bíí bottled water yẹn, àwọn nǹkan tí èmi máa ń mu nìyẹn, mi ó mú. Àwọn nǹkan tó yẹ pé ṣúgà máa wà nínú ẹ̀, àwọn nǹkan pirọ́tíìnì, èmi ò mú àwọn nǹkan báyen.

Àkókò wo ni ọ́fíìsì mi ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní bí àárọ̀, bí agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Bẹ́ẹ̀ni, agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Bẹ́ẹ̀ni, agogo mẹ́jọ àárọ̀ òun ni ọ́fíìsì mi máa ń ṣí. Nígbà mìíràn kẹ̀, a lè ṣí níbi agogo mẹ́sàn án. Ṣùgbọ́n láàárín agogo mẹ́sàn án àti agogo mẹ́jọ àárọ̀ ni a máa ń ṣí.

Báwo ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Mo jẹ́yan kan tó jẹ pé mi ò ro, mo jẹ́ mi ò ṣe aláriwo ènìyàn tí ó máa ń fẹ́ gbé gbogbo ǹkan síta. Nítorí náà, mi ò ń fi bẹ́ẹ̀ ṣọjọ́ ìbí mi. Mo kàn máa ń wà nínú ìyàrá, máa dẹ̀ se oúnjẹ, máa dẹ̀ jẹ fúnra mi, má sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ǹkan tí máa ń ṣe nìyẹn. Nítorí náà, mi ò fi bẹ́ẹ̀ celebrate ọjọ́ ìbí mi báyẹn.